Mi ò kí máa ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn nítorí pé wọ́n ti fi kọ́ mi láti secondary school pé ká máa sọ̀rọ̀ níwájú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀. Wọ́n máa fún wa ní iṣẹ́ àmúrelé pé ká délé ká kọ́. Wọ́n máa fún wa ní topic kan ká kọ̀ńkọ̀n le lórí. Tí a bá ti kọ̀ńkọ̀n le lórí, a máa wá sí school pé a máa wá sọ nnkan tá a kọ́ le lórí. Ǹkan tí à ń ṣe yìí ló kọ mí pé kí mi máa le dojú ba àwọn èrò púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Àwọn fáìlì tí mo bá ní lórí kọ̀m̀pútà, mo máa ń fi password sórí kọ̀m̀pútà mi kí ẹnikẹ́ni má lè wọlé sórí rẹ̀. Tí mo bá fi password sí i, ẹnikẹ́ni ò lè wọlé sórí rẹ̀. Tọ́ bá tiẹ̀ gbìyànjú láti wọlé, wọn ò lè rí wọlé nítorí ẹ́ mi ṣe máa ń fi password sí i.

Àṣà tí ẹbí mi máa ń ṣe kò kú-- kò ṣe púpọ̀. Eh, nǹkan tan máa n sọ fún wa ni wípé ní ìdílé tèmi, wọ́n o kìi n jẹ́ kí ọkùnrin máa lọ sí idí pọ̀ọ̀tù. Tan bá lọ sí idí pọ̀ọ̀tù, wọ́n máa kígbélè wa lórí. Obìnrin nìkan ló máa ń jẹ́ kọ́n máa lọ sí idí pọ̀ọ̀tù. Àṣà ìdílé kan ilé wa nì yẹn. Tí ọkùnrin bá lọ sí idí pọ̀ọ̀tù, wọn kì í n jẹ́-- wọ́n máa kígbélè-- nítorí pé wọn kì í máa ń gbà á bẹ́ẹ̀ yẹn ní ìdílé wa.

Bẹ́ẹ̀ni mo mọ bó ṣe ń gun kẹ̀kẹ́, ṣùgbọ́n kò sí ẹní bọ̀dy tó kọ́ mi ní bó ṣe ń gun kẹ̀kẹ́. Èmi mọ kọ́ra mi nítorí pé mi ò rí ẹnì ko mi. Lọ́jọ́ kan lálẹ́ kan, mo rí ọ̀rẹ́ mi kan tó ní kẹ̀kẹ́, mo wá sọ fún pé kó yá mi, mo fẹ́ fi kọ́ kẹ̀kẹ́. Àṣìkò mẹ́ta ni mo fi kọ. Mo ṣe ṣe ṣe ṣe ṣe tó ti di pé mo wá mọ bó ṣe máa ń gun. Bí mo ṣe kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́ nìyẹn, kò sí kò sí ẹnikẹ́ni tó kọ́ mi bó ṣe ń gun kẹ̀kẹ́

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì ni mo fẹ́ràn jù nítorí pé ó máa ń tètè ṣe, ó máa ń tètè jiná lórí iná. Ohun dẹ mo máa ń jẹ jù ní gbogbo oúnjẹ, kò kí máa ń sú mi. Mo lè jẹ ìrẹsì fún ọdún kan láì sú mi. Lójojúmọ́ ni ì máa ń jẹ ìrẹsì nítorí pé mo fẹ́ fẹ́ ìrẹsì. Ohun ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Mi ò kì í máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé kò sí ǹkan tó fẹ́ bí mi nínú nígbà tí mo bá wà níbẹ̀. Àfi tí mo bá rí ẹni tó jùkò sẹ́gbẹ̀ mi tí ó ń ṣe ǹkan tí mi ò fẹ́ràn, màá dẹ̀ ẹ sọ fún un pé "Jọ̀ọ́ kó, kó má ṣe mọ́" nítorí pé mi ò fẹ́ràn ǹkan tó ń ṣe. Ṣùgbọ́n èmi ò kí ń máa ń bínú.

Nkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, tín bá dé láti ibi iṣẹ́, mo máa lọ sí ibi tí wọ́n ti ń se oúnjẹ. Mo máa gbé oúnjẹ mo máa se. Tí mo bá ṣe oúnjẹ tán, mo máa jẹ oúnjẹ. Kí n tó sùn, mo máa wo fíìmù lórí fóònù mi. Kí n tó sùn, mo lè máa wo fíìmù náà kí orun gbé mi lọ. Ṣùgbọ́n tín bá wó dé ibì kan, mo máa gbé fóònù sílẹ̀. Mo máa lọ sí ibi ibùsùn mi, màá gbórí lé pílò, màá dẹ̀ sùn lọ.

Mo máa ń kàwé lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n nítorí, iṣẹ́ mi, ó ti pẹ́ tí mo ti kàwé. Ṣùgbọ́n tí mo bá ní ààyè díẹ̀ níbi iṣẹ́, mo máa ń kàwé. Ó ní, ó ní nǹkan tí mo ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì, tí mo bá ráyè, mo máa ń ṣe níbi iṣẹ́. Ṣùgbọ́n ìwé kíkà, ó ti jẹ́ nǹkan tó ti pẹ́ tí mo ti ṣe, nítorí àìráyè mi níbi iṣẹ́.

A! Mi ò ní ẹ̀tọ́ yẹn láti fẹ iṣẹ́ mi, iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí pé ibi tí mo ti ń ṣiṣẹ́, ríran kí iṣẹ́ wa ò ń gbé wa lọ sí níbò mi. Ibi tí ibi iṣẹ́ wa wà ni gbogbo oníṣiṣẹ́ náà wà. Wọn kì í wáa ń gbé wa lọ sí ìlú mìíràn. Mi ò dẹ̀ lé ètò yẹn náà.

Bẹ́ẹ̀ni wáífà mi ó yára dáadáa nítorí pé 4G mo máa ń lò. MTN, MTN 4G ni fóònù mi. Síìmù tí mo ń lò MTN ni. MTN, nẹ́, network MTN ó dẹ̀ yára dáadáa ju àwọn nẹ́tíwọ́ọ̀kì ẹlòmíràn. Nẹ́tíwọ́ọ̀kì mi yára dáadáa. Tí mo bá ń ṣe nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ó kan, ó kan máa ma bẹ́ lọ ni. Ó kan máa ma bẹ́ lọ.

Hmm, data tí mo máa ń lò lọ́sẹ̀ẹ̀sẹ̀, ó máa pọ̀ gan. Nítorí MTN sim mo máa ń lò ó dà máa ń mú data gan. Lọ́sẹ̀ kan, mo lè lò tó data ten thousand naira. Lóṣù kan, mo lè lò tó data fifty thousand naira. MTN máa ń jẹ data gan. Mo dẹ̀ máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́. Ó máa ní ìdí kí n ní data lójoojúmọ́

Mi ò fẹ́ràn ibi kankan jù, mi ò kí ń má jáde bẹ́ẹ̀ yẹn. Inú ilé mi le mi máa ń dúró sí. Tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa wọ inú ilé mi. Mo máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Bóyá mo fẹ́ ṣe oúnjẹ, màá ṣe oúnjẹ. Tí mi ò bá ṣe oúnjẹ, bóyá mo fẹ́ lọ ra oúnjẹ, màá lọ síta, màá lọ ra oúnjẹ. Ṣùgbọ́n mi ò kí ń jáde bẹ́ẹ̀ yẹn. Mi ò like kí ń má jáde. Mo máa, mo máa fẹ́ràn láti máa dúró sínú ilé, kí ndúró níta ara mi. Tí mo tìẹ̀ bá fẹ́ jáde, mo máa lọ sí ibi àwọn òbí mi, ò kí ń lọ sí ibi àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n mi ò ń rán ibi kankan jù.

Èmi ò kín máa ń jáde láti lọ gbádùn ṣùgbọ́n tí mo bá dúró sínú ilé, ìgbádùn mi ni pé kí n gbé fóònù mi kí ń máa wo fíìmù lórí ẹ̀. Kò sí gbádùn tó ju yẹn lọ. Tí n bá tì ẹ̀ fe gbádùn síi bóyá màá ra, màá ra mọ́ọ́tì níta kí n gbé sí i. Tí mo bá ń wo fíìmù mi, màá máa mú mọ́ọ́tì sí i.

Nígbà tí mo wà lọ́mọdé, ìrántí tí mi ò leè gbàgbé ni ìrántí bàbá mi. Tí bàbá mi bá lọ sí ètò, ó máa ń ra nǹkan wá. Ó máa ń ra nǹkan oríṣiríṣi tí a le jẹ. Ó dà máa ra àwọn nǹkan àmúṣẹré fún ọmọdé. Bàbá wa tó bá wà lé, wọ́n máa bá wa po tíì. Ọ̀ dà máa ra búrẹ́dì fún wa. Ó máa po tíì fún wa, a máa jẹ búrẹ́dì àti tíì.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ àwọn Igbo tó ń pè ní ẹ̀fọ́ úgú. Wọ́n máa ń fi ẹ̀fọ́ úgú ṣe ohun, ohun tó pọ̀. Wọ́n fi máa ń ṣe ọbẹ̀, wọ́n fi máa ń ṣe ọbẹ̀ ègúsi. Tí wọn bá fi sínú ọbẹ̀ ègúsi, ó máa ń dùn gan. Wọ́n dẹ̀ fi máa ń ṣe ọbẹ̀, ọbẹ̀ ẹlẹ́fọ̀. Wọ́n máa rẹ́ sí inú ẹ̀. Ọbẹ̀, ẹ́, úgú yẹn, ẹ̀fọ́ úgú yẹn ó dà máa pò ní. Wọ́n máa rẹ́ sí inú ẹ̀, wọ́n máa, ó máa pò ní. Wọ́n dẹ̀ máa fi ejá sí.

Mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ń ṣe lójojúmọ́. Àìmọye ìgbà tí mo bá làálàá tó bá jẹ́ pé tí mo bá jí láti ojú oorun, mi ò kì í máa ń rántí nǹkan tó máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà kan tí mo bá sùn tí mo bá làálàá, mo máa ń rántí díẹ̀díẹ̀. Kélékèlè nú àlá tí mo lá ni mo máa ń rántí. Kélékèlè díẹ̀ ni, ṣùgbọ́n àìmọye ìgbà mi ò kí ń máa ń rántí.

Èmi ò mọ bó ṣe ń pẹja o. Mi ò tíì ẹ́ pẹja rí, nítorí pé ibi tí à ń gbé kò súnmọ́ ìdi odò. Àwọn tọn máa ń súnmọ́ ìdi odò ló máa ń mọ bó ṣe ń pẹja. Mi ò tí ẹ tíì rí ẹja tó wà láyé rí. Ẹja tó ti kú ni mo máa ń rí. Mi ò pẹja rí. Mi ò dẹ̀ mọ bó ṣe ń pẹja nítorí pé a ò súnmọ́ odò. Ibi tí à ń gbé, ibi tí ò súnmọ́ odò ni, odò ni.

Eh, mi ò kí ń máa ń wọ ǹkan bẹ́yẹn, ṣùgbọ́n mo máa ń wọ aṣọ o. N ò máa wọ short knicker kékeré, mo de máa ń wọ boxers nínú ẹ̀, ṣùgbọ́n mi ò kí ń máa ń wọ aṣọ ilé. Mo kò máa wọ short knicker àti boxers ni. Mi ò kí ń máa ń bọ́ra sí wòwò láti lọ sùn, mi ò kí ń máa ń fẹ́ràn rẹ̀. Àwọn èèyàn kan wọ́n máa ń bọ́ra lẹ́, wọ́n máa wà wòwò, wọ́n dẹ̀ máa sùn. Èmi ò lè ṣe bẹ́yẹn, mo máa ń wọ ṣọ sùn ni. Ṣùgbọ́n mo máa wọ short knicker àti boxers nìkan. Óun ni màá ń wọ sùn.

Èmi ò kì í máa ń ṣeré ìdárayá kankan nítorí pé èmi ò kí máa ń rán eré bẹ́ẹ̀ yẹn. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, màá kan wọ inú ilé mi lọ ni. Tó bá jẹ́ oúnjẹ ni mo fẹ́ sè, mo máa ṣe oúnjẹ. Tó bá jẹ́ eh fíìmù ni mo fẹ́ máa wò lórí fóònù mi, màá ma wo fíìmù. Ṣùgbọ́n ère ìdárayá, èmi ò kí máa ń fẹ́ràn eré ìdárayá.

Mi ò fẹ́ràn kíkọrin, mi ò dẹ̀ mọ bó ṣe ń kọrin. Ṣùgbọ́n tí mo bá rí àwọn èèyàn tó ní, tó ní ohùn tó da láti kọrin, mo má, mo má ń fẹ́ràn láti má gbọ́ orin lẹ́nu wọn. Ṣùgbọ́n èmi, mi ò mọ bó ṣe ń kọrin. Mi ò dẹ̀ fẹ́ràn bó ṣe ń kọrin nítorí pé mi ò ní ohùn láti má kọrin.

Àwọn ìmọ̀ tí m-- tuntun tí mo fẹ́ kọ, ó ní application kan tán máa ń pè ní Python tí mo fẹ́ kọ́. Kò tí ẹ̀ ń ṣe pé mo fẹ́ kọ́, mo ti bẹ̀rẹ̀ sí ní ń kọ. Mo ti, mo ti ń dà ń nú ẹ́ díẹ̀ díẹ̀. Láti ọdún tó kọjá mo ti ń kọ́, mo ti ń kọọ́ díẹ̀ díẹ̀. Ó dẹ̀ ní àwọn ọ̀pọ̀ mìíràn tí mo ti fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ Microsoft Excel, mo fẹ́ wà, mo fẹ́ da dáa dàa nú ẹ́, mo fẹ́ kọ́ Power BI, mo fẹ́ kọ́ Tableau àti ọ̀pọ̀pọ̀ nínú wọn.

Fóònù mi jẹ́ ǹkan tó wà pàtàkì dáadáa. Ojojúmọ́ ni máa ń lo fọ́ònù mi. Tí mo bá tiẹ̀ lọ sí ibi iṣẹ́, fóònù ni mo máa ń lò jù. Tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa ń lo fóònù. Ó ní àwọn ǹkan tí mo máa ń kọ. Fóònù mi dè mó fi máa ń kọ. Mo dẹ̀ ní kọ̀m̀pútà nínú ilé. Fóònù mi pẹ̀lú kọ̀m̀pútà mi ni mo fi máa ń ṣe àwọn nǹkan méjèèjì. Fóònù mi ṣe pàtàkì gan-an. Mo dẹ̀ máa ń ṣe àwọn ǹkan tó ń pè ní social media bí i ti àwọn Facebook, bí i ti àwọn WhatsApp àti TikTok. Mo máa ń ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀. Fóònù mi ṣe pàtàkì gan-an. Àwọn ǹkan pàtàkì náà dẹ́wà lórí ẹ̀. Mo fi máa ń ṣe kọ́ọ̀lù, mo fi máa ń pe àwọn èyàn, mo dẹ̀ fi máa ń message èyàn lórí WhatsApp.

Mo máa ń rí akoko lò nígbà tí mo bá wà nínú ìlà. Nítorí pé tí mi ò bá ṣe kíákíá, tí mo bá ṣe akoko yẹn kíákíá, mi ò ní le fún, ẹm, o-o-oni tó bá jẹ́ níbi iṣẹ́ tó ní fún, fún mi ní ǹkan, wọn dẹ̀ fún mi ní ìlà pé n o gbọdọ̀ ṣe tán. Mo máa ṣe kíákíá kí n lè ṣe é tán kí ìlà yẹn tó tán. Nítorí pé tí mi ò bá ṣe bẹ́ẹ̀ yẹn, àwọn oní, oníṣẹ́ wọn máa, wọn máa fún mi ní query.

Mo mọ bó ṣe ń sọ, sọ èdè mẹ́ta. Ọmọ Igbo ni mí, mo mọ bó ṣe ń sọ Igbo. Ilẹ̀ Yorùbá lọ́dẹ́ bí mi sí, mo mọ bó ṣe ń sọ Yorùbá. Pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì, ilé tí a kọ́ ní, nínú school. Mo, mo tún fẹ́ kọ́ èdè mí tó ń pè ní South Korea. Ó ti ní ìgbà kan tí mo ti ń kọ lọ́wọ́ ṣùgbọ́n mi ò tí kọ tán. Tí bá tú kọ ẹ́ tán, mo fẹ́ kọ́ èdè Frenchì àti èdè Spanishì àti èdè Russia àti èdè German, Germany. Èdè tí mo fẹ́ kọ́ ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ní ilé ayé yí ni ìrẹsì. Ìrẹsì, mo fẹ́ràn ìrẹsì dáradára. Mo fẹ́ràn ìrẹsì jù. Mo lè jẹ ìrẹsì láàárọ̀ kí n jẹ ìrẹsì lọ́sàn án, kí n dè jẹ ìrẹsì lálẹ́. Mo lè jẹ ìrẹsì fún ọdún kan, mo ti jẹ ìrẹsì fún ọdún kan rí gan. Nígbà tí mo wà ní ilé school gíga, mo jẹ ìrẹsì fún ọdún kan kò dẹ̀ sún mi. Mo kàn jẹ ìrẹsì, mo kàn jẹ ìrẹsì kó tí ẹ̀ n sún mi. Ó dẹ̀, kò dẹ̀ rúra láti máa sè. Tẹ èyàn bá ti gbe sórí iná, ó ti tètè jinná náà nìyẹn. Nítorí è mi se fẹ́ràn ìrẹsì. Ó dẹ̀ máa ń lọ pẹ̀lú anything.

Bí mo ṣe ń dájú pé ọjà mi dára ni wípé mo máa ń ta ọjà tó jẹ́ pé ó ó ní quality tó da. Nítorí pé tí èèyàn bá ta ọjà tó ní quality fún àwọn oní oní ìbàrá wa, wọ́n máa padà wá, wá ra lọ́wọ́ wa. Ṣùgbọ́n ta bá ta ọjà tí ò da fún wọn tó jẹ́ pé ó máa ń tètè bàjẹ́, wọ́n máa sọ wá dúrókọ tí ò da.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn, mo lọ sí ìlú Èkó. Nígbà tí mo ń ṣe ilé, ilé ẹ̀kọ́ gíga tán, mo lọ sí ilé Èkó, ilẹ̀ Èkó. Mo fẹ́ lọ wá ṣẹ́ níbẹ̀ yẹn. Mo dúró síbẹ̀ fún, ẹm, ọdún méjì kí n tó padà wá sí ibi tí mo wà níbí níìsín. Mo ti lọ sí ìlú Èkó, mo ti lọ sí ilé Íbò. Ilé Íbò, ilé, ilé bàbá àti màmá mi. Mo ti lọ sí, ẹ́, ìlú, ìlú, ìlú Benin State. Ibẹ̀ yẹn náà mo ti lọ serve. Mo dúró síbẹ̀ fún ọdún kan kí n tó padà wá sí ibi báyìí.

Èmi ò ní ọkọ̀, su-- nítorí náà mi ò kí máa ń fọ ọkọ̀ mi. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ní ọkọ̀. Nígbà tí mo dúró sílé wọn, èmi máa ń bá wọn fọ ọkọ̀. Mo máa ń fọ ní ojoojúmọ́, àárọ̀ àárọ̀ ka tó lọ sí ibi iṣẹ́. Nítorí pé ó máa ń fọ ọkọ̀ náà gbé mi lọ sí ibi iṣẹ́. Tí n bá jí látàárọ̀, mà á jí lọ́wọ́ ago mẹ́fà ti àárọ̀. Mà á ti jí, mà á fọ ọkọ̀ náà. Ọkọ̀ méjì lọ ní. Mo máa, mo máa ń fọ méjèèjì. Tí n bá ti fọ tán, mà á lọ wẹ̀. Mà á lọ máa ṣe nǹkan ibi iṣẹ́ mi.

Adéhùn jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ ní. Nítorí tí ènìyàn obá ládèhùn, ẹni ẹ̀ kò ní da kí èeyàn máa ní ǹkan ṣe pẹ̀lú ènìyen. Adéhùn ṣe pàtàkì láyé èeyàn. Kí n tó máa bá ènìyàn máa sọ̀rọ̀, mo máa rí i wí pé ẹni yẹ̀ń ládèhùn. Mo máa ń ka adéhùn dáadáa. Mo máa ń ka. Láì ládèhùn, mi ò ní ní ǹkan, mo ní ní ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo mọ bó ṣe ń ka àwòrán ilé. Tí èèyàn bá gbé àwòrán ilé fún mi kí n ka, mo máa mọ bó ṣe máa kà á nítorí pé nígbà tí mo wà ní ilé ìkọ́, ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ń pè ní unifásítì, wọ́n kọ́ wa bó ṣe máa ń ya àwòrán ilé, ilé. Nítorí è mo ṣe mọ bó ṣe máa ń kà á, a mọ-- mo mọ bó ṣe máa ń yà á, mo dẹ̀ mọ bó ṣe máa ń kà á.

Ìbáṣepọ̀ èmi pẹ̀lú olórí isẹ́ mi, ó kan wà, ó wà bákan. A kì í máa ń sábà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Àfi tó jẹ́ wípé wọ́n ní pé kí n ṣe ǹkan tó túmọ̀ sí isẹ́ náà nìkan ni màá lo bá wọn. Bọ́ya ǹkan tó ní pé kí n ṣe kò yé mi ni màá padà lọ bá wọn pé à kó bá mi ṣàlàyé ǹkan tó ní pé kí n ṣe o. Tí mo bá ti dẹ̀ ṣe tán, màá gbe padà fún wọn. Màá dẹ̀ sọ fún wọn pé mo ti ṣe tán.

Èmi ò kí máa ń mu ohun mímu bíi bẹ́ẹ̀ yẹn. Tó bá ti ju omi lọ àti yogurt àti maltina, èmi ò kí máa ń mu ohun mímu èmi ò mìíràn. Èmi ò kí máa ń mu tíì, èmi ò fẹ́ran tíì nítorí pé mi ò kí máa ń fẹ́ran bó ṣe máa ń ṣe mí lára. Nítorí náà mi ò kí máa ń mu tíì. Mi ò ń mú ju yogurt lọ, mi ò ń mú ju omi lọ àti malt lọ.

Mo fẹ́ràn tí ìrọ̀lẹ́, mi ò kí máa ń fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí, nítorí òrùn, oorun tí máa ń, oorun tí máa ń jáde ní òwúrọ̀, ó dẹ́ máa máa jẹ́ kí oru máa mú mi lára. Ṣùgbọ́n, ìrọ̀lẹ́, oorun a ti máa wọlé, ìwọ oòrùn la máa wà, ẹ, gbogbo è òní máa gbóná mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ní iṣẹ́ kan tí mo ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì ńsìnyí wọ́n máa ń pè é ní Python. Mo ń kọ lóri Íńtánẹ́ẹ̀tì. Ó ní olùkọ́ mi. Orí Íńtánẹ́ẹ̀tì ló wà. Ó máa kọ mí. Mo máa wò. Mo máa kọ ǹkan tí mo fẹ́ kọ́. Mo máa kọ ó sílẹ̀. Mo máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá fẹ́, tí n bá fẹ́ mọ èdè elo mìíràn, orí Íńtánẹ́ẹ̀tì náà mo ti máa ń kọ. Gbogbo ǹkan tí mo fẹ́ ṣe, bóyá oúnjẹ tí mi ò mọ bó ṣe ń sè, orí Íńtánẹ́ẹ̀tì náà mo ti máa ń kọ. Máa lọ wo lórí Íńtánẹ́ẹ̀tì. Màá dẹ̀ mọ bó ṣe ń se oúnjẹ náà.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láárín iṣẹ́ àti ìgbésí ayé. Ó jẹ́ ǹkan tó rọrùn fún mi nítorí pé kò ń ṣe àwáṣí ilé ayé yìí ká wá ṣiṣẹ́ kúnni. Arọ̀ mo máa ń lọ ibi iṣẹ́, màá lọ bí ọwọ́ aago mẹ́jọ tí àárọ̀, màá dé ní ọwọ́ aago márùn-ún ti ìrọ̀lẹ́. Tí n bá ti dé bẹ́ẹ̀ yẹn, mo máa ṣe gbogbo ǹkan tí mo ní láti ṣe, mo máa sè oúnjẹ tí màá jẹ. Then, mi ò dẹ́ kí ń gbé iṣẹ́, ibi iṣẹ́ mi kì í máa gbé wá sílé. Tí bá ti dé lé, ilé nìkan mo máa dé sí, màá, màá, màá sinmi, màá jẹun, màá wo fíìmù lórí fóònù mi. Tó bá dẹ̀ tí ó wá di weekend, mo máa jáde lọ sí ilé ọ̀rẹ́ mi, mi ò kí máa ń gbé iṣẹ́ sórí. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi nìyẹn.

Èmi ò kí ń máa ń jẹ oúnjẹ ọ̀sán, oúnjẹ ar oúnjẹ alẹ́ nìkan ni emi maa ń jẹ. Tí n bá lọ síbi iṣẹ́ láàárọ̀, ó tún dí irole kín tó dé. Èmi ò de kí ń máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, nítorí pé mi ò kí ń máa ń fẹ́ràn oúnjẹ ọ̀sán. Tí m bá ti gé délé lálẹ́, mo máa sin oúnjẹ, mo máa jẹ oúnjẹ alẹ́ mi. Oúnjẹ alẹ́ yẹn ó ṣe pàtàkì sí, ó ṣe pàtàkì sí mi gan-an ni. Mi ò kí ń máa ń fi oúnjẹ alẹ́ ṣeré gan-an.

Àbẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Tí àwọn ẹbí mi tó bá jẹ́ pé wọ́n lọ sí ibi tó jìnà sí ibi tí mo wà, ìpè fídíò la máa ń ṣe. Tí mo bá pè wọ́n lórí fídíò, bóyá a kò fẹ́ ríra wa ni, a fẹ́ ṣe nọ́mà ìpè, a máa ṣe ìpè fídíò, everybody máa rí ara wa. Tóbá dẹ̀ jẹ́ ìyàwó mi ni, tó jẹ́ pé èmi ń lọ síbi jíjìn, a máa ń ṣe ìpè fídíò, a de máa rújúwa.

Rárá, ó máa ti pé tí mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ ṣùgbọ́n lórí ara mi, mo máa ń kọ́ nǹkan tuntun tí màá fi tẹ̀síwájú. Láì tí tó bá ti jẹ́ ti ibi iṣẹ́ mi. Ó ní, ó ní kọ́ọ̀sì kan tí mo ń kọ́ lọ́wọ́lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Kọ́ọ̀sì yẹn tí mo bá, tí mo bá ṣe tán níbi iṣẹ́ tí bá délé, mo máa ṣe kọ́ọ̀sì yẹn. Nǹkan tuntun ni ṣùgbọ́n kò ń ṣe ipa ibi iṣẹ́ mi. Mo kọ̀ ń kọ́ fúnra ara tèmi ni.

Èmi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n bàbá mi àti màmá mi, wọ́n ní ẹdìe ni lé, ẹdìe tan máa ń sìn. Ṣùgbọ́n wọ́n ń sìn kán lé ta ni, wọ́n dẹ̀ ní ẹranko ìmí tó, tó túmọ̀ tó yàtọ̀ sí ẹdì ẹ náà. Ṣùgbọ́n ẹ̀mí fúnra mi, èmi ò ní ẹranko ọ̀sìn kankan. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú, mo lè ra ajá sílé. Mo fẹ́ràn ajá gan. Mo lè fi ṣe ẹranko ọ̀sìn osinmi.

Ah! Owó tí mò ń gbà kò dára tó ni, ní èdè ilé, ilé èdè Nigeria tá wà ń sìn. Gbogbo ǹkan ló wọ́n, owó mọ́tò, owó oúnjẹ, gbogbo ǹkan ló wọ́n. Owó tí mò ń gbà ń sìn kò tó nǹkan kan. Ṣùgbọ́n àdúpe lọ́wọ́ ọlọ́run, a fi ń ṣe nǹkan díẹ̀díẹ̀. Nítorí e mo ṣe ń wá àwọn iṣẹ́ ẹlòmíràn tí mo le ṣe, tí mo le máa ṣe pẹ̀lú iṣẹ́ ilé tí mò ń ṣe kí owó lè máa gba ibi méjì àbí mẹ́ta, máa jáde, kíyan lè wà dáadáa.

Ọjọ́ aba mẹ́ta ni mo máa ń fọṣọ nítorí pé mo máa ń lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé di ọjọ́ ẹtì. Mo kì í máa ráyè láti máa fọ láàárín, láàárín wíìkì yẹn. Ọjọ́ aba mẹ́ta mo máa ń ráyè, mo máa ń ráyè ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ráyè nu inú ilé mi, mo máa gbá inú ilé mi, mo máa se oúnjẹ, mo máa fọṣọ, mo máa ṣe gbogbo ohun, ohun tí n ò ṣe látàárọ̀.

À, bẹ́ẹ̀ni mò, ilé tí mò ń gbé ó lọ́gbà ṣùgbọ́n ọgbà kékeré ni. Ọgbà tí mọ́tò ko tiẹ lẹ páàkì sí. Ṣùgbọ́n ilé bàbá àti màmá mi wọ́n lọ́gbà tó tóbi. Inú ọgbà yẹn náà ló ti máa ń sin àwọn ẹranko tó máa ń sìn. Inú ọgbà náà ló ti máa ń gbin àwọn èso oríṣìíríṣìí nínú ọgbà náà.

Òtútù ò kì í máa ń sábà mú mi bẹ́ẹ̀ yẹn. Nítorí pé ooru máa ń tètè máa mú mi. Mi ò ní aṣọ òtútù. Bí ìsín, bí ojo bá, bá bẹ̀rẹ̀ sì ní ń rọ, òtútù ó kì í máa ń mú mi. Ṣùgbọ́n tí ń bá wà ń lé, tí òtútù bá mú mi, mo máa ń mú aṣọ ìbora, mo máa fi bora mi. Ṣùgbọ́n mi ò ní aṣọ òtútù. Tí ń bá ti ń lọ síbi iṣẹ́ gan tí ojo bá ti bẹ̀rẹ̀, mo ní umbrella, umbrella ló máa ń fi gbé dé ibi iṣẹ́. Ṣùgbọ́n mi ò kí, mi ò ń, mi ò kí ń lo aṣọ òtútù.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ ni èyí tí wọ́n ń pè ní Python. Application tó máa ń wà lórí kọ̀npútà lọ́ ń pè é. Mo ti ń kọ láti ọdún tó ti kọjá, ṣùgbọ́n mi ò sì kan tán. Ó sì ní àwọn ìmọ̀ tó pọ̀ tí mo sì fẹ́ kọ́. Ẹ̀kan, ìkan lọ́ ń pè ní Microsoft Excel, ìkejì lọ́ ń pè ní, eh, Tableau, ìkejì lọ́tùnún pè ní, ehm, Pa-Power BI. Gbogbo àwọn wọ̀nyí ló fi máa ń ṣe nǹkan tó máa ń pè ní data analysis. Mo fẹ́ ṣe data analysis nítorí ẹ́ mo ṣe mó, mo ṣe mó, mò ń kọ àwọn ìmọ̀ yìí.

Ibi tí mo ń ṣiṣẹ́, báǹkì ni mo ti ń ṣiṣẹ́. Wọ́n ò dẹ̀ kí ń gbà kí a máa dáhùn fóònù bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tí ń bá máa dáhùn fóònù, màá lọ sí ibi tí ò sí ariwo, màá dáhùn fóònù Ṣùgbọ́n tí ń bá wà nínú báǹkì, mo kì í má ń dáhùn fóònù. Tí ń bá ti e má dáhùn fóònù, mo má máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ni kí awọ́n tó wá nu báǹkì, kò má máa gbóhùn mi.

Ǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni sísọ̀nù owó. Inú báǹkì ni mo ti máa ń ṣiṣẹ́. And, ìdí owó ni then, ni mo máa ń ṣiṣẹ́. Mo máa ń ka owó, mo dè máa n mo dè máa ń sanwó fún àwọn èèyàn. Tí àwọn èèyàn bá gbe owó wá, èmi ma kawó. Tí àwọn eyan bà dáfa fẹ́ gba owó náà, èmi máa sanwó. Ó máa ń ṣẹlẹ̀ pé tí mo bá ka owó tán, tí mo bá fẹ́ wá ṣe tán níbi iṣẹ́, mo máa rí pé owó ńlá, ó máa ma sonù nínú ẹ̀. Mi ò dẹ̀ ní mọ̀ bí owó náà ṣe ń sonù. Owó tèmi ni màá fi máa di, màá fi máa di.

Batiri fóònù mi máa ń dúró dáadáa nítorí pé mo ní bátìrì. Ó ní nǹkan tó máa ń pe five thousand MAH ni bátìrì fóònù mi. Mo dè máa ń lò ó dáadáa. Ó, mo máa ń lò ó láti àárọ̀ di alẹ́. Mo máa, mo dè máa ń charge ẹ́. Nítorí, nítorí, mo máa ń charge ẹ́ nítorí pé data mi ó máa ń wà ní títàn lójoojúmọ́. Mi ò kí ń máa ń pa data. Data náà dè máa ń jẹ bátìrì. Nítorí náà mo se máa ń charge ẹ́. Tí mo bá, tó bá ti lọlẹ̀ bẹ́ẹ̀, bí bátìrì ẹ́ bá ti lọlẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa charge ẹ́.

Mi ò kì í máa ń mu òògùn lójoojúmọ́, eh eh, ìgbà tí mo bá ń mu òògùn ni nígbà tí ara mi ò bá yá. Ara mi dè máa ń yá lójojúmọ́. Mi ò kí máa ń, mi ò kí máa ń fall sick bẹ́yẹn. Mi ò kí máa ń lo òògùn bẹ́yẹn náà. Mi ò ń lo òògùn bẹ́yẹn.

Irú orin tí mo fẹ́ràn gbó jigbo ni hipopu Mo máa ń laiki ipopu awọn òyìnbó àti díẹ̀ ní àwọn ipopu ti orílè-èdè Nàìjíríà. Mo dè máa ń laiki orin àwọn gosipeli tó máa n kọrin Ọlọ́run. Mo dè máa ń laiki àwọn orin Igbo, àwọn orin Igbo nítorí ọmọ Igbo ni èmi. Mo kò dàgbà sí ìlú, ìlú Yorùbá ni.

Ah, mo máa ń ronú díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò kín ń ṣe é lójoojúmọ́. Nè, mo, mi ò dẹ́ kí ń mọ̀ nígbà tí mo bá ronú. Tí bá ti ń sun báyìí àfi tí ènìyàn bá sùn sẹ́gbẹ̀ẹ́ mi ló máa sọ fún mi pé "à, o ń ronú lójú òórùn ṣùgbọ́n kò kín ń ṣe é lójoojúmọ́". Kò kín dàbí ọ̀wọ́n tó jẹ́ pé tó bá ti ń sun báyìí, mo máa ronú láti àárọ̀, láti nígbà tó sùn di àárọ̀ tó máa jí. Mo máa ń ronú lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀kan. Mi ò jẹ́ kí ń mọ̀ àfi ẹni tó bá sùn sẹ́gbẹ̀ẹ́ mi ló máa sọ fún mi pé "èmi ń ronú".

Batiri fóònù mi ó lágbára, kó kí máa ń tètè lọlẹ̀. Ṣùgbọ́n tí ó bá ti lọlẹ̀ bẹ́ẹ̀ yẹn, ni mo máa ń jẹ́ kí fóònù mi gboná. Mi ò dẹ̀ kí máa ń fẹ́ kó máa gboná lójoojúmọ́. Nítorí pé, tí mo bá ń jẹ́ kó máa gboná lójoojúmọ́, ó máa jẹ́ kí bátírì yẹn kó tètè bàjẹ́. Mi ò dẹ fẹ́ kí bátìrì fóònù mi kó bàjẹ́.